Ṣé o ní gílááṣì oòrùn? Gílááṣì oòrùn ṣe ànfàní púpọ̀ fún ojú àti ẹ̀rẹ̀kẹ́rẹ̀ títí dé agbọ̀n ìsàlẹ̀. Nítorí náà, o ṣe kókó kí o ní gílááṣì oòrùn láti lè dáàbòbò gbogbo àwọn orun tí yóò ma tàn sí ìtẹ́lẹ̀ ojú rẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí ni pé ayé ti di ayélujára. Oríṣiríṣi nǹkan sì ni ó wà ní orí Íńtánẹ́ẹ̀tì tí mo lè rà. Pàápàá jùlọ àwọn nǹkan tí kò sí ní àrọ́wọ́tó mi níbi tí mo wà.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin ìwé réǹde, nítorí pé kò sí ibi tí a kò ti lè lo orin ìwé réǹde jákèjádò ilẹ̀ Yorùbá. A lè lò ó nígbà tí a bá fẹ́ ṣe ìgbéyàwó, a lè lò ó nígbà tí a bá fẹ́ ṣe ìsọmọlórúkọ, bẹ́ẹ̀ sì ni a lè lò ó níbi ìsìnkú àgbà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí èmi fẹ́ràn jù ni èkuru. Èkuru pẹ̀lú ẹ̀kọ tí a mọ̀ sínú ewé. Ìdí ni pé èkuru ó jẹ́ oúnjẹ kan tó jẹ́ pé ó gbafẹ́ àti pé kò ṣòro púpọ̀ láti ṣe fún ẹni tó bá mọ̀ ṣe dáadáa.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ẹ̀dọ̀pẹlẹ́ ni èmi fi máa ń bá àwọn oníbàárà tèmi sọ̀rọ̀. Nítorí pé pẹ̀lẹ́ ó lákọ, ó lábo, àti pé pẹ̀lẹ́ ni máa ń yọ òbí làpọ̀. Ẹni tí ó bá fẹ́ ra ọjà lọ́wọ́ mi tàbí tí mo fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ̀ kò nílò ìjà tàbí àríwó rárá.

Agogo mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Ní tèmi o, aago mẹ́rin ìdají ni èmi fi ètò agogo ìjí mi sí. Ìdí ni pé níbi tí èmi ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ni, ibẹ̀ jìnnà sí ilé tí mò ń gbé. Nítorí náà, mo nílò láti tètè jí ní àárọ̀ kùtùkùtù láti lè tètè múra kí ń ba lè bá ibi iṣẹ́ òòjọ́ mi. Ìdí nìyí tí èmi fi fi agogo ìjí mi sí agogo mẹ́rin àárọ̀ ní ìdají kùtù hàì.

Ṣé etí rẹ dára? À, bẹ́ẹ̀ni o. Etí mi dára kódà fẹ́rẹ bí ẹkùn ni. Bí ènìyàn bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, àfi kin n máa e tí gbà ibẹ́ kọjá ni. Ní wéré, ó ti ta sí mi létí. Nítorí náà etí mi dára ó sì mú ṣáṣá pẹ̀lú.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo ti bèèrè eléyì láti ìgbà tí mo ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo àwọn ìyá àgbàlagbà àti bàbá àgbàlagbà tó wà ládùgbò wa ni mo máa ń ràn lọ́wọ́ láti kọ lẹ́tà ránṣẹ́ sí ọmọ wọn tí ó wà ní ìlú òkèèrè.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Dáadáa, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nígbà kan tí ojú ń pọ́n mi tí mi ò rí owó láti fi jẹun. Mo fi ara mi jìn láti lè máa bá ìyá náà ṣiṣẹ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ké mi kí ó lè máa rí oúnjẹ jẹ.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Kò sí ìgbà tí èmi kì í ṣe ìmọ́tótó ilé mi. Ṣùgbọ́n nígbà tí ó bá ti di ọjọ́ àbámẹ́ta, òhun ni iṣẹ́ ìmọ́tótó ilé mi máa ń pé léke sí, nítorí pé màá wà nílé, màá sì rí ààyè láti tọ́jú gbogbo inú ilé mi àti àyíká pátápátá.

Ibi tí mo fẹ́ràn jù lọ ni inú ilé mi. Mi ò fẹ́ràn kí n má jáde lọ si títí bí kò bá ní ìdí kan pàtàkì. Mo fẹ́ràn láti má wà nínú ilé láti má ṣe iṣẹ́ tí ó bá wà lọ́wọ́ mi.